Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Bẹ́ẹ̀ni, alákọ̀kọ́ tí n bá ń jẹun, mi ń fẹ́ràn kí ń má tó jọ lóri oúnjẹ. Èkinní, ẹlẹ́ẹ̀kejì, mo máa bomi síra tí n bá ti fẹ́ jẹun. Ẹlẹ́ẹ̀kẹta, mo máa, máa gba atẹ́gùn sí ara mi. Ẹlẹ́ẹ̀kẹrin ni mo de máa ń wo eré ìdárayá tí n bá ti ń jẹun. Bí mo ṣe máa ń jẹun ní ojojúmọ́, gbogbo ìgba tí mo ní mo sì máa ń jẹun ní orí oúnjẹ nìyẹn.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù jẹ́ eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Mo fẹ́ràn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá láti ìgbà tí mo ti wà ní kékeré, mi ò mọ̀ bí mo fi fẹ́ràn rẹ̀. Tí wọ́n bá bẹ̀rẹ̀ lọ́rùn pé kíni nítorí mo fẹ́ràn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, mi ò le sọ ọ̀rọ̀ pàtó nípa rẹ̀. Àwọn mo fẹ́ràn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gan-an, mo fẹ́ràn gbígba rẹ̀, mo jẹ fẹ́ràn wíwo rẹ̀, kò sí ilé tí mi ò fẹ́ràn méjèèjì. Torí náà mo fẹ́ràn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Omi tí o máa ń mu ní, mu lójoojúmọ́ pọ̀ tó, à, omi tí mo máa ń mu lójúmọ́ kò lóuńka ò. Mi i tíè lè sọ bóyá rọ́bà mẹ́ta ni àbí rọ́bà mẹ́rin torí pé àwọn àsìkò kan wà bíi, tó bá yẹ pé àsìkò bíi ọgbẹ́lẹ̀ báyìí tí òru ń mú, mo máa ń mu omi lọ́pọ̀lọpọ̀ ìgbà torí pé iṣẹ́ tèèyàn ń ṣe ó máa ma jẹ́ kí èèyàn mu omi ní àsìkò ooru. Tó bá wa di àsìkò otútù, omi múmu mi kò í pọ̀. Torí náà, mi i lè sọ boya rọ́bà méjì àbí rọ́bà mẹ́ta mo máa ń mu lójúmọ́, mo ṣàa mo pé mo máa n mú u tí ọ̀fun mi bá ti ń gbẹ mí.

Báwo ni ó ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Oríṣiríṣi ìṣòro ló wà nbi iṣẹ́. Alákọ̀ọ́kọ́ ìṣòro, ìṣòro oníbàárà. Ó jẹ́ ìṣòro kan tó jẹ́ ipé èèyàn gbọdọ̀ ní ṣúúrú pẹ̀lú alákọ̀ọ́kọ́ nínú ara ìṣòro oníbàárà ni pé oníbàárà mi ò mọ̀ ọ́rọ sọ. Ẹ̀leẹ̀keji, àwọn oníbàárà mi, agídì wọn pọ̀. Tí èèyàn bá ti wà ní ìṣòro pẹ̀lú èèyàn, ó gbudọ̀ ní ṣe súúrú lọ́pọ̀lọpọ̀ ìgbà láti má jẹ́ kí wọ́n fi ba iṣẹ́ olùwa e jẹ́, láti má jẹ́ kí wọ́n fi yoo'yàn kúro ni inú iṣẹ́. Tóbá jẹ́ pe ìṣòro boya ǹkan bàjẹ́ nínú ibi iṣẹ́ mi, ìyẹn ó rọrùn torí pé a lọ sọ fún adarí ilé iṣẹ́ pé nǹkan ti bàjẹ́ ò ó ní ile-iṣẹ́ o, kan wáa bá wa ṣe o. Ìyẹn ló rọrùn jù. Àwọn tí oníbàárà, awọn ló le jù, tí èèyàn o kan gbodo gbàdúrà e ki èèyàn ní ìṣòro pẹ̀lú wọn rára rára.

Báwo ni ò ṣe máa ń ṣe ìdúnàádúrà? Bí mo ṣe máa ń ṣe àdúrà tèmi ni àdúrà ẹlẹ́sìn mùsùlùmí ni, kò ṣe ǹkan tí o je pé gbogbo ayé ó mọ̀. Tó bá ti di ago mẹ́fà àárọ̀ kùtùkùtù, màá kí ìrun fún Elédùmarè. Tó bá ti di ago méjì, màá kí ìrun fún Elédùmarè. Tó bá ti di ago mẹ́rin, màá kí ìrun fún Elédùmarè. Tó bá ti di ago méje, màá kí ìrun fún Elédùmarè. Tó bá ti di ago mẹ́jọ, màá kí ìrun fún Elédùmarè. Bí mo ṣe máa ń ṣe àdúrà mi ni ojoojúmọ́ títí títí nìyẹn. Tó bá tú bá di àsìkò àwẹ̀ náà, màá tún gbà aawe fún Elédùmarè náà.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ dáadáa? Ìgbà míì gan máa wà tó yẹ pé ago mẹ́fa ìrọ̀lẹ́ ni a máa kúrò ní ibi iṣẹ́. Ìbá mí à lè di ago mẹ́fa àbọ̀ tó jẹ́ pé àwọn iṣẹ́ kan máa wà tó yẹ pé a máa sáré sé, ẹ máa sọ pé ká sáré ṣé ka tó máa lọ ilé? Wọ́n ń ṣiṣẹ́ ju wákàtí lọ dáadáa, tí ìṣẹ̀ kan, tí ìṣẹ̀ méjì gan láàrín ọ̀sẹ̀. Wa ti dí lé mọ́ le mọ́. Ìgbà míì gan máa wà tó jẹ́ yí pé a máa tún tètè kúrò ní ibi iṣẹ́ biya bí ọwọ́ ago márùn-ún àbọ̀.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Àlọ́ apanilẹ́rìn, báwo ni èèyàn o se níi fẹ́ràn rẹ̀? Lai se pé èèyàn jẹ́ èèyàn tó burú àbí? Even igbà mí gan kí èèyàn jẹ́ èèyàn tó burú gan, àlọ́ apanilẹ́rìn kò sí bí èèyàn o ṣe ní fẹ́ràn rẹ̀ torí pé ọ̀rọ̀ tó parí rẹ̀ gan, apanilẹ́rìn ni. Ìgbà mí wá to je pé èèyàn o ní sí ní ìgbà rẹ wípé bóyá èèyàn ń ro àwọn nǹkan kan tí o wa ń jẹ́ kí ojú èèyàn àbí ara èèyàn ó máa ṣeré. Ìgbà yẹ gan àlọ́, àlọ́ apanilẹ́rìn gan. O dáa ní àsìkò yẹn.

Ṣé o fẹ́ràn kíkọrin? Mo fẹ́ràn kíkọrin àmọ́ kò ì ṣe pé kí ń wá bọ́, kí ń wá di gbaju gbàjà lórí orin kíkọ. Mo kàn fẹ́ràn kíkọrin pé kí ń kọ́ rora jòkó sí iwájú ta ìlé mi, kí n ra mọ́ kọ wẹrẹ́, wẹrẹ́, wẹrẹ́ tàbí tí n bá ń ṣiṣẹ́, mo lè máa kọ irú orin tí mo fẹ́ràn láti máa kọ nìyẹn.

Báwo ni o ṣe máa ń ṣe àkó pọ̀ fún ìrìnàjò? Kò sí bàbà ra ń bíbẹ, tó bá ti jẹ́ oríṣìíríṣìí ni àkojọpọ̀ ìrìnàjò. Tó bá pé bíi ìrìnàjò ọjọ́lọ́jọ́ kan ni àbi ọlọ́jọ́ méjì, tó bá pé bíi iru ọlọ́jọ́ méjì, màá múra, màá mú àwọn aṣọ mi, màá mú ìfọyín mi, gbogbo àwọn nǹkan tí mo mọ̀ pé ó jẹ́ nǹkan tí mo máa lò ní ọ̀hún òun ni màá mú dání. Àmọ́ tó bàjẹ́ pé ìrìnàjò ọlọ́jọ́ kan, mi ò lè mú ẹrù kankan dání.